Èso tí mo fẹ́ràn jẹ jù ní èso ápù. Mo fẹ́ràn jíjẹ èso ápù yìí púpọ̀púpọ̀ torí wípé ó dùn ó sì jẹ́ èso tó ń ṣara lóòrè gidi. Orísìírísìí fáítámì tó dáa fún àgọ́ ara ni ó wà ní inú ápù yìí. Ìdí nìyí ni mo fi fẹ́ràn láti máa jẹ ápù púpọ̀púpọ̀. Kódà àwọn dókítà nílé ìwòsàn gan máa ń gba gbogbo ènìyàn níyànjú láti má jẹ ókéré tán ápù ẹyọkan lójúmọ́.

Àwọn ohun tí mo fẹ́ràn lórí písà ni àwọn oríṣiríṣi toppings bí wàrà, ẹran, ata, àlùbọ́sà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ǹkan yìí ni mo fẹ́ràn púpọ̀ torí pé àwọn ló máa ń dùn lórí písà. Ẹyin, cheddar cheese, chicken, turkey strips bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo fẹ́ràn lórí písà mi.

Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gba ọgbọ̀n ìṣẹ́jú. Lẹ́yìn tí màá ti ṣe tán láàárọ̀ tí mo mura tí mo kúrò nílé, màá kọ́kọ́ fi bí i ìṣẹ́jú mẹ́wàá rìn láti ilé mi dé junction àdúgbò mi, níbẹ̀ ni uno ti wá wọ mọ́tò tàbí ọ̀kadà tí yóò gbé mi láti junction yẹn tí yóò gbé mi dé ibi iṣẹ́. Ìyẹn náà yóò gbà tó bí ogún ìṣẹ́jú.

Mi n jẹ́ kí fóònù mi gbóná ju ìgbà méjì lọ lójúmọ́. Tí n bá ti kọ́kọ́ jẹ́ kó gbóná ní àárọ̀, màá fi í sílẹ̀ maá jẹ́ kó sinmi. Iyòkù tún di ìrọ̀lẹ́ àbí tí n bá padà dé ilé lálẹ́ kí n tún jẹ́ kó gbóná. Mi n jẹ́ kí fóònù mi gbóná ju ìgbà méjì yìí lọ lójúmọ́, torí wípẹ́ tí fóònù bá n gbóná ju ìgbà méjì lọ, ó lè tètè bá fóònù jẹ́.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá dúró dè ńkan ni pé bọ́yá mó máa tẹ fóònù tàbí kí n máa gbọ́ orin lórí fóònù mi tàbí kí n máa ka ìwé tàbí kí n máa scroll through social media. Orísirísi gàba yi ni mo máa ń ṣe tí wọ́n fi mọ́ra mú kí àkókò lọ yẹn tí máa fún mó pass away time títí nǹkan tí mo ń dúró dè yóò fi dé.

Bẹ́ẹ̀ni, mò ní orúkọ ìnagijẹ. Kódà orúkọ ìnagijẹ tí mò ní tó mẹ́ta sí mẹ́rin. Àwọn kan má ń pè mí ní skèlèwú àwọn kan má ń pè mí ní bàsígo àwọn kan má ń pè mí ní bàbánlábẹ̀ àwọn kan má ń pè mí ní sátikáká. Gbogbo orúkọ ìnagijẹ yìí sì ni mò ń jẹ́ papọ̀. Ẹnikẹ́ni tó bá sì mọ̀ mí fún ìkan nínú rẹ̀ àbí ìmií, yóò pè mí yóò sì kí mi maá sì dáhùn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Àti ìgbà tí mo ti wà ní ilé ìwé girama ni wọ́n ti kọ́ wa ní bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ àti wípé a gbọ́dọ̀ máa ní bọ́ọ̀sì ìrànwọ́ àkọ́kọ́ ní inú ilé. Ìgbà yìí, ìgbà ilé ìwé girama mi yìí sì ni mo ti mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Mo sì mọ̀ títí di òní olónìí náà.

Oríṣìíríṣìí orin, orin ìgbàlódé bíi hip hop, rap, R&B, reggae, pop àti bẹ bẹ lọ ni mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀. Mo sì máa ń gbọ́ àwọn orin àtijọ́ náà, àwọn orin ilẹ̀ Yorùbá bíi fújì, àpàlà àwọn Sànní Adé, Ebenezer Obey, I.K Dairo àti bẹ bẹ náà lọ.

Bẹ́ẹ̀ni mo ti lè ẹnìkan kúrò ní isẹ́ rí. Ẹni tí mo lé kúrò ní isẹ́ jẹ́ ẹnìkan tí ó máa ń ṣe ìmẹ́lẹ́ tí kì í múra ṣiṣẹ́ rárá, tí ó sì máa ń pẹ́ débi iṣẹ́. Ó tún wá ń wu àwọn ìwà tí ó lè pa ilé iṣẹ́ lára bí i kí ó máa parọ́, kí ó máa jí ǹkan ilé iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdí nìyí tí mo ṣe lé e kúrò ní ilé iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo má ń sèwáàdí àwọn alágbàṣiṣẹ́pọ̀ mi dáadáa. Mo ma ń se àyẹ̀wò fínníífínní lórí ìgbésíayé wọn, background wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, mo sì ma ń se ìwádìí tó jẹ́ kí n lè mọ àwọn ìwà wọn àti bí wọ́n ṣe má ń ṣe ní ẹnu iṣẹ́. Mo ma ń se ìwádìí àwọn alágbàṣiṣẹ́pọ̀ mi dáadáa.

Rárá o, mi ò ní ẹranko ọ̀sìn. Mi ò fẹ́ràn kín má a sin ẹranko ọ̀sìn rárá. Bàbá mi kórìíra ẹranko ọ̀sìn nígbà tí mo wà kékèké, kò sì fi ààyè gba kí a má a sin ẹranko ọ̀sìn kankan nínú ilé wa. Èyí ló fà á tèmi náà ò fi fẹ́ràn kín má a sin ẹranko ọ̀sìn. Mi ò sì ní ẹranko ọ̀sìn kankan tí mò ń sin lọ́wọ́ báyìí rárá o. Mo kórìíra ẹranko ọ̀sìn.

Bẹ́ẹ̀ni, mò máa ń mú coffee ní ibi iṣẹ́. Mò máa ń mú tó kọ́ọ̀pù coffee bí mẹ́ta sí mẹ́rìn ín ní ibi iṣẹ́ torí coffee máa ń fún mi ní okun àti agbára láti lè ṣiṣẹ́ sí i. Ó sì máa ń jẹ́ kí egun mi lé láti ṣiṣẹ́. Ó sì máa ń mú oorun kúrò lójú mi. Ìdí nìyi tí mo ṣe máa ń mú coffee ní ibi iṣẹ́ torí wípé ó máa ń fún ni energy gan an ni tí ó sì boost moral èèyàn àti ṣiṣẹ́. Mo fẹ́ràn láti máa mú coffee ní ibi iṣẹ́, mo sì máa ń mú lójoojúmọ́.

Mo fẹ́ràn coffee mo sì fẹ́ràn tea náà, ṣùgbọ́n mo fẹ́ràn tea díẹ̀ ẹ́ ju coffee lọ torí pé tea ni mo máà ń mu jù àti kékeré ni mo ti máà ń mu tea ju coffee lọ torí tea nìkan ni a máà ń mu nílé wa a sì máà ń mu tea yìí lójoojúmọ́. Bàbá mi fẹ́ràn tea púpọ̀ púpọ̀ kò sì le ṣe kó má mú tea lójúmọ́ kan.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń fọ́n o torí kò sí ẹni tó má a kọ́ mi. Ó wù mí láti mọ̀ bí a ti ń fọ́n nígbà kan mo sì wá ẹni tó má a kọ́ mi títí títí. Gbogbo àwọn tí mo mọ̀ tí wọ́n mọ bí ẹsẹ̀ ń fọ́n ní àdúgbò mi ni mo lọ bá wípé kí wọ́n kọ́ mi ṣùgbọ́n wọn ò ráyè. Ẹni kankan nínú wọn ò sì kọ́ mi. Ìdí lo fi etí mi ò fi mọ bí ẹsẹ̀ ń fọ́n o.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ kódà mo mọ̀ bí a ti ń se oríṣiríṣi oúnjẹ aládùn bíi jollof rice, fried rice, iyán àti ẹ̀gúsí, sẹ̀mọ́ àti ọbẹ̀ ẹ̀fọ́ rírò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọ olóunjẹ ni ìyá mi ó sì mọ bí wọ́n ṣe ń dáná, bó ṣe ń se oríṣiríṣi oúnjẹ ó sì kọ́ mi eyi náà bí a ṣe ń se oúnjẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́. Kódà mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ yìí tí n ba fẹ́ pariwo sí àwọn ènìyàn lẹ́sì tàbí kí n máa fi nǹkan tí mò ń ṣe kí ó máa dún síta kí ó máa ní àwọn ẹlòmíràn lára. Ìgbá náà ni mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ yìí mo sì máa ń lò ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ó ma tó bí oṣù kan sí àsìkò tí àwa yìí kí ọjà tuntun yóò dé. Torí ogun àti wàhálà tó ń lọ ní àgbáyé tó ń ṣẹlẹ̀ báyìí, ó dá ọ̀pọ̀lọpọ̀ ǹkan dúró. Àwọn tó sì ń fún wa ní ọjà tá ra ọjà lọ́wọ́ láti òkè òkun ti sọ fún wa wípé àwọn oòlè lè já ọjà tuntun fún bí oṣù kan báyìí.

Ìgbà méjì, òwúrọ̀ àti àṣálẹ́ tí màá ti fẹ́ sùn ni mo máa ń fọ eyín. Tí màá ti jí láàárọ̀, eyín fífọ̀ wà lára àwọn ǹkan tí mo máa ń kọ́kọ́ ṣe lẹ́yìn tí màá ti gbàdúrà tán. Màá fọ eyín mi, tí màá sì ti fẹ́ sùn lálẹ́ náà. Mo máa ń ríi wípé mo fọ eyín mi dáadáa kí n tó lọ sùn lánàá. Lálẹ́, ẹ̀ẹ̀méjì ni mo máa ń fọ eyín lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe àtúnlo nǹkan. Gbogbo ìgbà tí àyè bá wà fún mi láti tún nǹkan lò mo máa ń tún lò. Mi ò í ju nǹkan dànù ú, mi ò sì jẹ́ kí nǹkan bàjẹ́. Mo máa ń tọ́jú ẹ̀pamọ́ kí n ba lè tún lò ní ìgbà mìíràn. Mo gbàgbọ́ wípé àtúnlo nǹkan jẹ́ pàtàkì ó sì wà lára àwọn ọ̀nà tí a lè gbà láti máa keep health wá safe kí a máa keep e ní àlàáfíà.

Bẹ́ẹ̀ni, mo máa n fii àwọn faili mi pamọ́ si ori klaudi. Kódà gbogbo àwọn fáìlì tó ṣe pàtàkì, tó ṣe gbóògì sí mi, gbogbo rẹ̀ pátápátá ni mo ti tọ́jú pamọ́ sórí cloude kí ń mọ bá pàdánù wọ́n torí bó yóò ṣe wà lórí cloude yẹn. Gbogbo ìgbà tí n bá nílò rẹ̀ ni mo lè lọ sórí cloude kí n sì lọ gbà wọ́n padà. Ì n bá pàrọ̀ fóònù mi gan, kò ní dí mi lọ́wọ́ o.

Ẹ̀bùn tó ní ìtumọ̀ tó jẹ́ wípé tí ẹni tí mo fún lẹ́bùn náà bá ti rí ni yóò mọ ìran títí inú rẹ̀ ó mọ dùn. Irú ẹ́bùn yìí ni mo fẹ́ láti máa fún àwọn ènìyàn kì í ṣe owó tàbí ẹ̀bùn tó kàn rẹwà lásán. Rárá o. Ẹ̀bùn tó jẹ́ pé yóò ní ìwúlò tí ẹni náà yóò lè mọ̀ lò lóòrèkóòrè tí yóò sì mọ̀ rántí wípé à, Lágbájá ló fún ọ ní ẹ̀bùn yìí. Irú rẹ̀ ni mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn.

Oṣù ta bí mi ni oṣù kẹrin nínú ọdún, ìyẹn oṣù April, bẹ́ẹ̀ni ọmọ oṣù April ni mí. Ọjọ kejì, oṣù April yìí, ìyẹn ọjọ kejì ọdún oṣù kẹrin ni a bí mi. Ọjọ kejì, oṣù kẹrin, ọdún 1996 ni ọjọ ìbí mi gangan.

Díẹ̀ lára àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ mi ni ìdojúkọ owó. Iṣẹ́ mi nílò ọ̀pọ̀lọpọ̀ owó, ìyẹn kápítà, tí ó sì jẹ́ wípé ó ṣòro àti rí fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn èmi gan wà lára wọn. Ìkejì tún ni ìṣòro iná. Iṣẹ́ mi nílò iná tó dá 24 hours light ṣùgbọ́n kò sì irú eléyìí ní orílẹ̀ èdè Nàìjíríà.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí n bá jẹun. Mì í rojọ́ lórí oúnjẹ. Mo máa ń jẹun mi ní ìdákẹ́jẹ́ ni. Mi sì ń jẹun pàṣàpàṣà tàbí kí ń má sọ̀rọ̀ tàbí kí ń má sáré tàbí kí ń má ṣe ẹnu bákan bákan tí bá ń jẹun. Rárá o. Mo máa ń fara balẹ̀ jẹun, mo sì máa ń gbé síbí kan lẹ́yìn ìkejì ni. Kì í ṣe kí ń rí gbogbo oúnjẹ bọ ẹnu lẹ́ẹ̀kan náà.

Rárá o, mi ò lọ sí Àgọ̀ rí o. Jẹ́jẹ́ ni mo máa ń lọ, mi ò ṣe jàgídíjàgan, mi ò sì bá ẹnikẹ́ni jà, mi ò sì ń parọ́, mi ò ń jalè, mi ò ní ìwà burúkú kankan lọ́wọ́. Kò sí ohun kan tí mo fẹ́ lọ ṣe ní Àgọ́, kò sì sí ìdí fún mi kí ẹnikẹ́ni wa fi ọlọ́pàá mú mi dé ibi tí ń fi wá lọ sí Àgọ́ o. Rárá o, mi ò lọ sí Àgọ́ rí o.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni rice àti ẹ̀wà. Mo fẹ́ràn ìrẹsì àti ẹ̀wà púpọ̀púpọ̀. Mo sì le jẹ oúnjẹ yìí ní àìmọye ìgbà lójúmọ́. Àti kékeré ni mo tì fẹ́ràn ìrẹsì àti ẹ̀wà. Ìyá mi sì máa ṣe ìrẹsì àtẹ̀wà fún mi dáadáa nígbà tí mo wà n kékeré. Kódà mo máa n gbé ìrẹsì àti ẹ̀wà yìí lọ sí school lojoojúmọ́ ni.

Ìgbà tí mo kẹ́yìn kọ̀ n ǹkan tuntun ní ibì iṣẹ́ ní bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn, nígbà tí wọ́n kọ́ gbogbo wà ní ilé iṣẹ́ wà bí a ti ń fi software Power BI àti Tableau bí a tí fí ń ṣe àgbéjáde data, ìyẹn data analysis àti visualization. Wọ́n kọ́ wá, a sì ti ń mọ̀ lọ díẹ̀díẹ̀. Ìgbà yìí nì mo kẹ́yìn kọ̀ n ǹkan tuntun ní ibì iṣẹ́ wà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá sùn. O tiẹ̀ tó àkókò tàwà yìí tó jẹ́ àkókò ọ̀pọ̀lọpọ̀ ọ̀tútù. Ọ̀tútù yẹn máa ń pọ̀ lóru tó jẹ́ wípé o jẹ́ dandan fún ènìyàn láti fi aṣọ bora, torí ẹni tí kò bá fi aṣọ bora nígbà tó bá sùn ọ̀tútù yóò fẹ́ pa lóru. Èmi máa ń fi aṣọ bora nígbà tí mo bá sùn.

Bẹ́ẹ̀ni, mo ti fúnni ní ẹ̀jẹ̀ rí, kódà ní ọ̀pọ̀ ìgbà gan-an kì í ṣe ẹ̀ẹ̀kan ṣoṣo. Mo ti fún ni ní ẹ̀jẹ̀ rí dáadáa torí wípé mo jẹ́ ẹni kan tí o lómi lára díẹ̀ tí ẹ̀jẹ̀ sì pọ̀ lára rẹ̀ tí kò sì ní tattoo lára tàbí tí ó máa ń fi abẹ́rẹ́ oríṣiríṣi bọ ara rẹ̀. Èyí ló fún mi ní àǹfààní tí mo fi lè máa fún ni ní ẹ̀jẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfamúra nígbà tí mo bá ń mu ohun mímu lẹ́ẹ̀kọ̀kan. Kì í ṣe ní gbogbo ìgbà ṣá, ṣùgbọ́n ìgbà tí mo ti ń mu nǹkan láti inú ìgò tàbí láti inú àgolo, mo máa ń lo ọ̀pá ìfamúra. Nígbà yi, ìgbà mìíràn sì wá, to jẹ́ wí pé kàkà kí ń lo ọ̀pá ìfamúra, ń dà sí inú tọ́mbúlà ni.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń pẹja àti kékeré ni mo ti mọ bí a tí ń pẹja. Ó ní odò kan tí ó wà ní ìlú wa ní ìlú Abánisẹ́ nígbà tí mo wà kékeré. Odò yìí ni èmi àtàwọn ọ̀rẹ́ mi máa ń lọ tí a ti máa lọ ń pa oríṣiríṣi ẹja. Ibẹ̀ ni mo sì ti kọ́ bí a tí ń pa ẹja o. Òhun ló sì jẹ́ kí mọ bí a ti ń pa ẹja.

Batiri fóònù mi dára, o si máà ń dúró dáadáa. Bo tilẹ̀ jẹ́ wípé kò dàbí ìgbà tí mo ra ni tuntun, kò dúró dáadáa bí tuntun, ṣùgbọ́n o sì máà ń dúró fún ọ̀pọ̀ ìgbà. O le gbé mi fún odindi ọjọ́ kan tí mo bá chaaji rẹ̀ fúùlù. Idi ni tí mo fi máà ń sọ wípé o sì dára díẹ̀.

Bí mo ṣe má n se ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ ni wípé, mo má a ń bá wọn lù pẹ̀lú ìfẹ́ àti inú dídùn. Mo ma n ràn wọ́n lọ́wọ́, àwọn náà sì ma n ràn mi lọ́wọ́. Ìbásiseṣepọ̀ èmi àtàwọn alábáṣiṣẹ́pọ̀ mi ò dánmọ́rán gan torí wípé ìfẹ́ tòótọ́ la fi ń bá ara wa ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀ torí wípé ó máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ atẹ́gùn wọ inú ọkọ̀ àti wípé ó máa ń fi àyè sílẹ̀ fún ènìyàn láti máa wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní ìta ọkọ̀ bí ọkọ̀ ṣe ń kọjá ní inú ojú títì àti ní ẹ́pélẹ́po yin ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ilé ńlá ńlá.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast dáadáa. Kódà kò sí ojúmọ́ kan kí n má gbọ́ podcast. Àwọn podcast mo sì máa ń gbọ́ ni podcast lórí eré bọ́ọ̀lù eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, mo máa ń gbọ́ podcast lórí iriri ayé. Kódà podcast tí mo fẹ́ràn jù ni We Are Manchester United.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà dáadáa kí mo sì máa n ríi wípé wọ́n wà ní ọ̀nà tó dá tó péye they are in good condition, torí wípé kò sí kọ́sítọ́mà tí yóò ra ọjà tó ní àléébù tàbí tí ó wà ní ọ̀nà tí kò dá. Ìdí nìyí tí mo ṣe máa ń ṣe ìtọ́jú àwọn ọjà dáadáa tí mo sì máa ríi wípé wọn ko ní àléébù kankan lára.

Wákàtí mẹ́jọ ni mo fi máà ń ṣiṣẹ́ lójoojúmọ́. Aago mẹ́sàn ni mo máa ń dé ẹnu iṣẹ́ tí mo máa ń wọ iṣẹ́, mo sì máa ń kúrò lẹ́nu iṣẹ́ tàbí kí n pàrí iṣẹ́ ní aago márùn ún. Nine to five ni àkókò iṣẹ́ mi. Wákàtí mẹ́jọ ló sì wà láàrin aago mẹ́sàn sí aago márùn ún yìí.

Àṣà kan tí ẹbí mi máa ń ṣe tí mo sì fẹ́ràn púpọ̀ púpọ̀ ni wípé gbogbo wa máa ń padà wá sí ilé ní oṣù to kẹ́yìn ọdún yẹn December láti wá ṣe ọdún kérésì ati àjọyọ̀ ọdún tuntun ní ilé Bàbá wa bí a ṣe máa ń ṣe ní ọdọọdún niyen gbogbo àwọn ọmọ bàbá wa lási máa ń ṣe tí gbogbo wa máa ń padà wá lé latí wá ṣe èyí ni ilé bàbá wa.